Ṣé o máa ń lọ sí ilé ìjọsìn? Bẹ́ẹ̀ni, mo máa ń lọ sí ilé ìjọsìn. Nígbà míràn dèré, mo lè má lọ sí ilé ìjọsìn. Ṣùgbọ́n ọjọ́ tí mo máa ń lọ sí ilé ìjọsìn ló pọ̀ jù. Ní paapaa jùlọ ní àwọn ọjọ́ ìsinmi àti ọjọ́ Wednesday iyẹn ton máa ń ṣe ìpàdé ìrọ̀lẹ́. Àwọn àkókò wọ̀nyí ni mo máa ń lọ sí ilé ìjọsìn tí mo sì máa ń gbàdúrà sí Elédùmarè. Ìdáhùn mi ni pé, bẹ́ẹ̀ni mo máa n lọ sí ilé ìjọsìn ní gbogbo ìgbà.

Ní ìgbà wo ni o kẹ́yìn ní àlá burúkú? Rárá o, èmi kò, mi ò kí ń lá àlá burúkú nítorí wípé ní gbogbo ìgbà l’èmi máa ń fi ohun mi lé Ọlọ́run lọ́wọ́ tí má fẹ́ sùn lálẹ́, màá rí dájú wípé mo ka bíbélì mi, màá dẹ́tu ka, màá dẹ́tu, màá dẹ́tu rin, màá tún gbàdúrà sí ẹlẹ́dùmárẹ, màá fi ọjọ́ ojú àlá mi lé Ọlọ́run lọ́wọ́. So ìdáhun mi ni wípé ní gbogbo mọ́ ní ìgbà tó pọ̀jù mi ò kí ń lá àlá burúkú, mi ò kí ń lá àlá burúkú rárá. Gbogbo àwọn àlá mi dáradára ni ó sì máa ń fún mi ní àwọn nǹkan tí, àwọn nǹkan tí màá ṣe, tí màá ṣe.

Ní ìgbà wo ni o máa ń fọ aṣọ? Ìgbà tí mo máa ń fọ aṣọ dále lórí bí aṣọ mi bá ṣe dọ̀tí. Nígbà míràn, màá máa fọ aṣọ ní àarárọ̀ tí n bá ti jí aṣọ tí mo fọ̀ ní àná, tí mo wọ̀ ní àná, màá fọ̀ ní àárọ̀ yìí. Tí bá tú di wípé mo tú jáde tá aṣọ mi dọ̀tí, màá tún fọ̀ ní àárọ̀ ọjọ́ kejì. Ìgbà míràn dàre, tí mi ò bá ní ibi tí mo lọ, tí mò ń lọ àbí ti mo fẹ́ lọ àbí tí mi ò bá jáde lára ní inú ilé, màá máa fọ aṣọ ní ẹ́ ì weekendì, ní Saturday, Friday, Sunday. Àwọn ìgbà tí mo máa ń fọ aṣọ lèyẹn yìí. Nítorí idi eyìí, ìgbà tí mo máa ń fọ aṣọ jù ni Saturday àti Sunday. Àmọ́ ìgbà míràn, màá máa fọ̀ ní gbogbo ìgbà ní àárín ọ̀sẹ̀ bí i kí n fọ̀ ní ọjọ́ Monday elé tí mo wọ̀ lọ́jọ́ Monday kí n fọ̀ ní àárọ̀ ọjọ́ Tuesday elé tí mo fọ̀ ní wọ̀ ní ọjọ́ Tuesday kí n fọ̀ ní àárọ̀ Wednesday bí mo ṣe máa ń fọ àwọn aṣọ mi nìyí.

Ṣé o ti rìnrìn àjò lọ sí ìlú mìíràn rí? Bẹ́ẹ̀ni o, mo máa ń rìnrìn àjò lọ sí ìlú mìíràn dára dára. Nígbà mìíràn, màá ma lọ rìnrìn àjò lọ síbi tó jìnà sí ibi tí mò ń gbé torí mo fẹ́ràn láti máa rin ìrìn àjò. Ìgbà mìíràn rẹ, màá tún rìnrìn àjò lọ sí ibi tí ó wà nítòsí. So ìdí èyí, mo máa ń rìnrìn àjò gan lọ sí ìlú mìíràn. Mo fẹ́ lè sọ wípé ní ìgbà dé ìgbà ni mo máa ń ṣe èyí nítorí wípé mo fẹ́ràn láti máa rin ìrìn àjò lọ sí ìlú mìíràn ní gbogbo ìgbà. So idá mi ni wípé bẹ́ẹ̀ni mo máa ń rìn irìn àjò lọ sí ìlú mìíràn ní ìgbà tí ó wọ́pọ̀ àti ìgbà tí o tó bá dẹ̀mí lọ́run tàbí ìgbà tí ààyè rẹ̀ bá yọ láti lọ sí ìlú mìíràn. Ìgbà mìíràn màá ti è máa lo oludé lọ sí ìlú mìíràn láti lọ rí bí àwọn nǹkan ṣe ń lọ mbẹ̀ àti bí ìlú náà ṣe rí. Bẹ́ẹ̀ni, mo máa ń rìnrìn àjò lọ sí ìlú mìíràn.

Báwo ni ètò ìdárayá rẹ se rí? Ètò ìdárayá mi, ó dalé lórí àkókò tí mo bá wà. Èyí tá ń pè ní mọ́ọ̀dù mi bá wà. Bí mo bá se rí wípẹ́ ara mi yá gágá síbẹ̀ ni ètò ìdárayá mi náà se máa rí. Ní ọ̀pọ̀ ìgbà tí mo bá fẹ́ se ètò ìdárayá, ìgbà mìíràn ma ma lọ sí orí íńtánẹ́ẹ̀tì, tí màá wo àwọn nǹkan olóríṣìíríṣìí tó má jẹ́ kí n rẹ́rìn-ín, tó ma jẹ́ kí inú mi dùn. Ìgbà mìíràn re, mo sì le wo tẹ̀lifísàn tí màá wo àwọn oríṣìíríṣìí eré ìdárayá ní orí tẹ̀lifísàn. Ìgbà mìíràn sì re, mo tún le mú àwọn ọmọ mi kí n máa bá wọn ṣeré, ká máa sáré ká, ká máa rẹ́rìn-ín kí inú wa sì dùn torí wípé èyí ó máa mú inú wọn dùn, á dẹ̀ tún mú inú èmi náà dùn. Nítorí ìdí èyí, mo fẹ́ràn láti máa ṣeré ìdárayá, pàápàá jùlọ nígbà tí kò bá sí iṣẹ́ àbí àwọn nǹkan tí ó ṣe pàtàkì fún mi láti ṣe ní kánjúkánjú a Àsìkò yìí ni mo fún màá ṣe eré ìdárayá, mo sì máa rí wípé mo gbádùn rẹ̀ dáradára ní àsìkò tí ó tẹ́ mi lọ́ràn ní àti àsìkò tí ó wù mí. Bí mo ṣe máa ń ṣe ètò ìdárayá mi rí ni èyí.

Ṣé ó rọrùn fún ọ láti darí àwọn ènìyàn jì? Ó rọrùn fún mi láti darí àwọn ènìyàn jì, pàápàá jùlọ tí ènìyàn bá ṣẹ̀ mi. Mo jẹ́ ènìyàn kan tó jẹ́ wípé tí mo bá bínú láàárín ìṣẹ́ ju péréte, inú mi ti yọ nítorí wípé mi ò ní inú tí wọ́n gbé ọ̀rọ̀ sí. Kàkà bẹ́ẹ̀ máa yá a dá pé ẹni yẹn tí màá dá sọ àwọn nǹkan tó ṣe fún mi, màá dàtìrí dájú wípé tí ẹni yẹn náà bá ti sọ wípé má bínú, ó ti tán ní inú mi ni ẹ. So ó rọrùn fún mi gan an ni láti dáríji àwọn ènìyàn, pàápàá jùlọ tí àwọn ènìyàn bá ṣẹ̀ mi. Má dàtìrí dájú wípé àwọn nǹkan wọ̀nyí ó ṣe wọ́n ti ṣe àtúnṣe, màá dáríji wòn. So dà mí ní pé bẹ́ẹ̀ ni, ó rọrùn fún mi láti darí àwọn ènìyàn jì.

Ní ìgbà wo ni o kẹ́yìn lọ wo eyin? Mi ò tíì lọ wo eyin rárá, because mi ò ní, mi ò ní ààrùn ẹyin. Mi ò lọ wo eyin rárá. Kò sí ǹkan tí ó ṣe ẹyín mi. Mi ò ní ǹkan tó máa gbé mi lọ láti wo eyin, nítorí pé eyin ò dùn mi. Gbogbo eyín mi ló pé gelegele tí ó sì ṣí ibi tí ó ń dùn mi nínú rẹ̀. Nítorí déyìn, mi ò tíì lọ wo ẹyin rárá rí. Ìgbà tí mo lọ wo eyin gbẹ̀yìn, tí mo lọ wo eyin, tí mo lọ sí ilé, ẹ́, ilé ìwòsàn àti wo eyin ni ìgbà tí eyin ń dùn ìkan nínú àwọn ọmọ mi. Mo dẹ̀ lọ, gbé e lọ sí ilé ìwòsàn eyin. Wọ́n bá wo ẹyin náà, wọ́n ya àwòrán rẹ̀, wọ́n wo bó ti rí àti bó ṣe àwọn ǹkan tí wọ́n máa ṣe sí i. Ìgbà tó dẹ̀ wo, wọ́n ríi wí pé àwọn ni láti yọ eyin yìí. Ìgbà yẹn náà ni mo ti kẹ́yìn lọ sí ilé ìwòsàn ẹyin. Èmi gangan fúnra ra mi, mi ò tí ì lọ wo eyin rí. So ìdáhùn mi ni wípé mi ò lọ wo eyin rí ṣùgbọ́n mo ti bẹ́ ọmọ lọ wo eyin rí.

Ṣé o máa ń rántí àlá rẹ? Nigbà mìíràn mo máa ń rántí, ìgbà mìíràn tún rè mi ò kí ń rántí. Ó dá lé lórí bí mo bá ṣe jí. Ìgbà mìíràn tín bá jí mi ò ní rántí àlá mi torí nígbà mìíràn rẹ̀ tín bá jí mo lè sáré yàrá gbùrugburu kí n sọ wípé mo fẹ́ pa'lẹ̀ àwọn nǹkan kan mọ́, mo fẹ́ sáré lọ dáná fún ibi iṣẹ́, mo fẹ́ sáré ṣe kiní tín bá jí bí eléyìí mi ò kí ń rántí. But tí mi ò bá ti jí, ìgbà mìíràn tí mo bá jí bá yẹn bí í tí mo bá jí bá yẹn tí mo sáré lọ sísẹ́ tí mo ṣe jí, ìgbà náà lè jẹ́ ọ̀sán ni màá tó rántí pé à mọ́ lálá pẹ̀lú nǹkan báyìí. Kí ni àlá yiì dálé lórí? Báwo ni àlá yii se n lọ Ìgbà mìíràn lè jẹ́ bí ọwọ́ ọ̀sán ni màá ṣẹ̀ṣẹ̀ rántí àlá mi. So ìdáhun mi ni wípé ìgbà mìíràn mo máa ń rántí, ìgbà mìíràn dẹ̀ rí mi ò kí ń rántí rárá tí màá gbàgbé pátápátá ti mi ò ní rántí. Ìgbà mì dẹ leleyi mo máa rántí. So bí mo ṣe máa ń, oò ìgbà mìíràn màá rántí, ìgbà mìíràn mi ò ní rántí, ìdáhun mi ni.

Àkókò mélòó ni o má ń lọ sùn? Àkókò tí mo má ń lọ sùn ni àkókò bí i ọwọ́ alẹ́. Mo sì má ń fẹ́ràn láti rí i pé mo tètè lọ sùn torí wípé mo má n tètè jí ní ọwọ́ òwúrọ̀. So bí i àwọ̀ agogo mé̀sàn án sí mẹ́wàá ni mo má ń lọ fẹ́ láti lọ sùn kí n lè rí i dájú wípé gbogbo kan lọ ní ètò létò. So bí i àkókò ago mé̀sàn á àbí ago mẹ́wàá ni mo má ń fẹ́ràn láti sùn. Màá sì jí ní bí i agogo mẹ́rin nígbà mìíràn. Ìgbà mìíràn sì ree, mo sì lè jí bí i agogo mẹ́ta. Ṣùgbọ́n àwọn agogo tó má n tí yóò wọ́pọ̀ ju ni agogo bí i mẹ́rin. Tí mo bá jí ní àkókò agogo mẹ́rin yìí, màá gbé bíbélì mi, màá ka, màá ka ọ̀rọ̀ ọlọ́run, màá gbàdúrà, màá ṣiṣẹ́ lórí ẹ́, lápútọ̀pù mi. Màá dẹ̀ tún rí i wípé mo lọ sáré lọ ṣe àwọn oúnjẹ, eto oúnjẹ tí a ó jẹ ní òwúrọ̀. So bí i agogo mẹ́sàn án sí agogo mẹ́wàá ni àkókò tí mo má ń lọ sùn.

Ṣé o máa ń ṣe ìmúdójúìwọ̀n sọftware rẹ? Ẹ bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìmúdójúìwọ̀n sọftwia mi. Nítorí wípé ní gbogbo ìgbà tí mi ò bá tẹ́yan ò bá ṣe ìmúdójúìwọ̀n àwọn sọftwia yìí, ó máa ń fa ìdánidúró tàbí kí ó jẹ́ wípé àwọn ẹni ibí kan gba ibẹ̀ wọlé. Síse ìmúdójúìwọ̀n sọftwia mi ó jẹ́ nǹkan tó ṣe pàtàkì tó ṣe kókó. Nítorí wípé a máa jẹ́ kí àwọn sọftwia yìí kó ṣiṣẹ́ dáadáa, kó kójú ìwọ̀n láti ríi wípé gbogbo àwọn ǹkan tí ó wà lórí rẹ̀ ó ń ṣiṣẹ́ dáradára. So ìdáhùn mi ni wípé bẹ́ẹ̀ni mo máa ń ṣe ìmúdójúìwọ̀n sọftwia mi láti rí dájú wípé gbogbo àwọn ǹkan wọ̀nyí ó ń ṣiṣẹ́ dáradára tí mi ò dẹ̀ ní wàhálà kankan àbí àdojúkọ kankan ní ìgbà tí mo bá ń lo àwọn sọftwia yìí.

Ṣé o máa ń fi ìdáàbòbò òòrùn sára? Ehn, ní àkọ́kọ́ náà kò wọ́pọ̀ fún mi láti máa rìn nínú òòrùn nítorí wípé mi ò fi gbogbo mi fi gbogbo ara ṣe iṣẹ́ òòrùn. Mi ò kín lọ sínú òòrùn ní gbogbo ìgbà, ṣùgbọ́n tí a bá rí ìdí fún mi láti wọ inú òòrùn, ìgbà mìíràn mo máa ń fi sí ara, ìgbà mìíràn mi ò kín fi sí ara. Ìdáàbòbò òòrùn yìí a máa wà ní ìdání bí ìpara tí èèyàn fi lè para tàbí tí èèyàn fi lè pa ojú. Pápàjùlọ́ ojú ló ṣe pàtàkì jùlọ. Tí èèyàn bá fi ìdáàbòbò òòrùn sí ojú, láti fi ìdáàbòbò òòrùn sí ojú ó ṣe pàtàkì gan ni, nítorí wípé ibi tí òòrùn ń pa jù ojú ni. Àwọn ara tókù, aṣọ ó sì lè bo, ṣùgbọ́n èèyàn kì í da aṣọ bo ojú. So mo máa ń fi ìdáàbòbò òòrùn sí ojú ní ìgbà tí mo bá rí wípé ó, ó, ó, ó ṣe pàtàkì fún mi láti jáde àbí láti lọ rìn lọ sí inú oòrùn.

Ṣé o má n ṣe ìgbéjáde ní ibi iṣẹ́? Ìgbà míràn mo ma n ṣe ìgbéjáde, ìgbà míràn dè tún rèé mi ò kín n ṣe ìgbéjáde. Ṣùgbọ́n ìgbà tí a má ń ṣe ìgbéjáde òhun ló pọ̀ jù. Nítorí pé a níláti lọ rí àwọn oníbàárà wa, sọ fún wọn nípa àwọn ètò àwọn ǹkan tuntun tí a ṣẹ̀ṣẹ̀ ṣe àti àwọn ètò ǹkan tuntun tí a fẹ́ fi kún àwọn ǹkan tí ó wà nílẹ̀. Síṣe èyí ó ma ń jẹ́ ká ní ìgbéjáde ní àti ibi iṣẹ́ láti lọ sí ibìkan sí omíìràn láti sọ fún àwọn èyàn àwọn ǹkan àwọn ìgbésẹ̀ tuntun ta fẹ́ gbé àti àwọn ohun tuntun ta fẹ́ fi mọ́ kiní. Ìgbà míràn sì rèé a máa ń ṣe ìgbéjáde láti lọ wá àwọn oníbàárà tuntun tí ó máa mọ̀ nípa àwọn nǹkan tí à ń ṣe àti nǹkan tó ma ń jẹ́ ká ríi wípé àwọn náà darapọ̀ mọ́ àwọn àǹfààní àwọn nǹkan tí à ń ṣe. So ìdáhùn mi ni wípé bẹ́ẹ̀ni a máa ń, mo máa ń ṣe ìgbéjáde ní ibi iṣẹ́.

Kí ni ìgbádùn rẹ̀? Kí ni ìgbádùn mi? Ó jẹ́ ó dá lórí gbígbádùn mi, ó dá lórí ohun oríṣiríṣi. Ìgbádùn mi níbo mọ́ ìgbà tó pọ̀jù lọ ni láti wọ aṣọ tó dára, kí n fi àwọn pẹ̀fúùmù tó súùn tó dùn gbọ́, tó dùn gbóòórùn, kí n fi sára, kí n wá jẹ oúnjẹ tí ó dára, oúnjẹ tó, tó, tó fi ni lọ́kàn balẹ̀, oúnjẹ tí ó sara lóore, pẹ̀lú àwọn ọtí ẹlẹ́rìndòdò, kí n fi si ìgbádùn mi lò. Ìgbà mìíràn ìgbádùn mi sì máa ń jẹ́ wípé kí n lọ sí ìlú ibomìíràn, kí n dẹ̀ dúró ní ilé ìtọ́jú, kí n dẹ̀ gba ategún sára. Ní ìgbádùn mi dá lórí pé kí n jáde, kí n rí àwọn nǹkan tuntun, tuntun, tuntun tó ń ṣẹlẹ̀, kí n má dúró lójúkan, kí n jẹ ohun tó dára, kí n dẹ̀ wọ aṣọ tó dára. Àwọn ǹkan tí, àwọn ǹkan tí ó jẹ́ ìgbádùn mi ni èyí.

Ọjọ́ mélòó ni o ní fún ìsinmi ọ̀dọ́ọdún? Ọjọ́ tí mo ní fún ìsinmi ọ̀dọ́ọdún ó dá lé lórí iṣẹ́ tí mo bá ṣe lọ́wọ́. Ṣùgbọ́n pàápàá jùlọ, ọjọ́ tí mo ní fún ìsinmi ọ̀dọ́ọdún ni bí ọ̀sẹ̀ kan. Mo máa ń lo bí ọ̀sẹ̀ kan láti fún ìsinmin ọdún. Nítorí wípé ní àsìkò yìí, kò sí ibi tí ẹnikẹ́ni ń lọ. Gbogbo ìgbà àwọn ẹbí máa wà ní itòsí wọn a wá kí wa fún ọdún. Nítorí idi yìí, fún bí ọ̀sẹ̀ kan ni mo máa ní fún ìsinmi ọdún láti bá àwọn ìdílé mi ṣeré, àwọn àbúrò, àwọn ọ̀rẹ́ àti àwọn ọmọ láti bá wọn ṣeré. Bí i ọjọ́ ọ̀sẹ̀ kan, ọjọ́ méje ni mo máa ní fún ìsinmi ọdún láti rí mo dájú wípé àwọn ọjọ́ yìí ó mo yà sọ́tọ̀, ó dẹ́ ṣe pàtàkì. Nínú àwọn ọjọ́ yìí, màá sinmi, màá jó oúnjẹ tó dára, màá dẹ̀ ri wípé mo ní ìmọ̀ tó jinlẹ̀ pẹ̀lú àwọn ọdún tó ń bọ̀. Igbàmíràn màá sì tún máa gbàdúrà láti rí wípé láti fi àwọn ọdún tó ń bọ̀ lé Olúwa lọ́wọ́. Ọjọ́ méje ni mo máa ní fún ìsinmi ọ̀dọ́ọdún.

Ṣé o ti rìn pẹ̀lú ọkọ̀ ojú irin rí? Rárá o, mi ò tíì rìn pẹ̀lú ọkọ̀ ojú irin rí. Ṣùgbọ́n ní ọ̀pọ̀ ìgbà mo máa ń rí àwọn ọkọ̀ ojú irin yìí tí mo bá lọ sí ìlú ibòmíràn. Má a máa rí wọn tó máa gùn lọ. Ṣùgbọ́n ètò mi ni pé kí n wọ̀ ọ́ ní ọjọ́ kan, ṣùgbọ́n mi ò tí fi ìgbà kankan wọ̀ rí. Mo kan máa ń rí àwọn ọkọ̀ ojú irin yìí ni, ṣùgbọ́n mi ò tí ì wọ̀ wọ́n rí. Ó máa ń wù mí lọ́pọ̀ ìgbà láti wọ̀ wọ́n, kí n fù wọ́ lọ láti ìlú kan sí ibòmíràn. Ṣùgbọ́n mi ò tí ì ní àǹfààní láti wọ àwọn ọkọ̀ yìí nítorí wípé kò sí ní ìlú ibi tí mò ń gbé. Ìgbà míràn tí má dẹ lọ sí ìlú ibòmíràn, mi ò mọ ibi tí a ti ń wọ àwọn ọkọ̀ yìí. So idán mi ni wípé mi ò wọ ọkọ̀ ojú irin rí.

Ṣé o máa ń kọ lẹ́tà fún àwọn ènìyàn? Ẹn, bẹ́ẹ̀ ni, mo máa ń kọ lẹ́tà fún àwọn ènìyàn. Pápa jùlọ àwọn lẹ́tà ìbí iṣẹ́, àwọn lẹ́tà ìbí iṣẹ́ àbí àwọn lẹ́tà tí ó jẹ́ pàtàkì láti gbé láti sọ fún àwọn ènìyàn bí àwọn nǹkan ṣe ń lọ. So àwọn lẹ́tà yìí ni mo máa ń kọ. Àwọn lẹ́tà bí i-ímélì, àwọn lẹ́tà bí ìkéde fún àwọn ènìyàn pé ókè àwọn nǹkan báyìí la fẹ́ ṣe, nǹkan bá la ti ṣe nù. So idáhun mi ni wípé bẹ́ẹ̀ ni mo máa ń kọ lẹ́tà fún àwọn ènìyàn. Mo de máa ń kọ lẹ́tà fún ara mi. Ìgbà míràn mo máa ń kọ lẹ́tà fún ìwásẹ́ láti rí wípé mo rí iṣẹ́ tí ó dára. So idáhun mi ni wípé bẹ́ẹ̀ ni o máa ń kọ lẹ́tà fún àwọn ènìyàn. Mo dà máa ń kọ lẹ́tà fún ara mi náà, àpá.

Báwo ni o ṣe má ń ṣe ètò owó iṣẹ́? Mo má ń ṣe ètò owó iṣẹ́ nípa fífi owó iṣẹ́ sí ààyè owó iṣẹ́. Páàpàá jùlọ, mo má ń ṣètò owó iṣẹ́ nípa fífi owó iṣẹ́ sí ọ̀tọ̀ àti fífi owó ara mi sí ọ̀tọ̀. Pípa owó iṣẹ́ sí ọ̀tọ̀, ó ṣe pàtàkì nítorí wípé a máa jẹ́ kí ẹni mọ bí ìdàgbàsókè ṣe ń lọ. Tí àbí èèyàn bá ń pa owó iṣẹ́ sí ọ̀tọ̀, tí ó ń fi owó ara ẹni sọ́tọ̀, a máa jẹ́ kí ẹni ríi wípé awon àwọn ǹkan sábà díẹ̀ tó bá kù táa tó, ẹ̀yàn a lè máa tètè rí ìdí sí, tí iṣẹ́ bá ń tẹ̀síwájú, ẹ̀yàn a rí i dájú wípé ó ń tẹ̀síwájú. Ṣùgbọ́n, tí èèyàn bá ń pa owó iṣẹ́ pọ̀ mọ́ ara owó ẹni, bí ìgbà ti eyan bá ń ṣe ara ẹni ìjàbá ni, nítorí wípé a máa túne ju owó iṣẹ́ lọ ní ìgbà mìíràn. So, bí mo ṣe má ń ṣètò owó iṣẹ́ ni wípé, mo má a ń rí i dájú pé mo ṣètò owó iṣẹ́ ní ọ̀tọ̀, láì má dàra pọ̀ mọ́ owó mìíràn. Bí mo ṣe má ń ṣètò owó iṣẹ́ ni èyí, mo de máa rí i dájú wípé gbogbo ǹkan wọ̀nyí ó lọ ní ètò létò.

Àwọn ojú òpó ayélujára wo ni o wà? Àwọn ojú òpó ayélujára tí mo wà ó pé oríṣiríṣi, ó dà pọ̀ gan ni. Nítorí wípé àwọn ojú òpó yìí a máa jẹ́ kí ẹ̀yàn máa rí bí ẹni ṣe máa bá àwọn ẹlòmíràn sọ̀rọ̀. So mo ní àwọn oríṣiríṣi ojú òpó dá ní. Àwọn ojú òpó bí MTN ó jẹ́ ìkan pàtàkì ní ara àwọn ojú òpó tó wà ní orílè èdè Nàìjíríà. Ẹ̀wọ̀n orí òpó ojú òpó bí Glo, mo ní ojú òpó ojú orí Glo. Ó jẹ́ ìkan nínú àwọn, àwọn ojú òpó tó ṣe pàtàkì ní orílè èdè Nàìjíríà àti ojú òpó Airtel. Airtel yìí náà jẹ́ ojú òpó kan tó ṣe pàtàkì ní orílè èdè Nàìjíríà. Àwọn ojú mọ̀ọ́po mẹ́tẹ̀ta tí mo dárúkọ yìí ó jẹ́ ojú òpó tó ṣe pàtàkì ní orílè èdè Nàìjíríà nítorí wípé tí mo máa ń lo àwọn ojú òpó yìí síra wọn ni tí ìtàn ò bá ṣiṣẹ́, ìkejì ó ṣiṣẹ́ torí wípé a lè rí wípé ìkan nínú àwọn ojú òpó yìí ó lè ní ìdákulẹ̀ wá yí sí ojú òpó mìíràn. Nítorí ìdí èyí àwọn ojú òpó mẹ́ta ni mo rí dájú pé mò ń lò tí mo sì rí i wípé ó dára púpọ̀

Ṣé o máa ń kọrin kẹ́lẹ́? Mo máa ń kọrin kẹ́lẹ̀, ṣùgbọ́n gbogbo ìgbà tí mo bá n kọrin yìí, ó máà ń jẹ́ ìgbà tí inú mi a má a dùn. Mo fẹ́ràn láti má a kọrin gan. Orin kíkọ jẹ́ kan tí mo fẹ́ràn jù. Kódà kó má a jẹ́ pé èmi ni mò ń kọrin yìí, tí mo bá rí ibi tí wọ́n ti ń kọrin ní ẹ̀gbẹ́ mi, àbí bóyá ẹni kan ṣà ń kọrin ní ẹ̀gbẹ́ mi, inú mi a má a dùn, ayọ̀ mi a má a kún. Orin kíkọ jẹ́ àwọn nǹkan nǹkan tí mo fẹ́ràn, tí mo fẹ́ràn láti má a gbọ́ àti láti má a kọ. Àti gbígbọ́ àti kíkọ. Méjèèjì ni mo fẹ́ràn láti má a ṣe nínú orin kíkọ. So ìdá mi ni pé bẹ́ẹ̀ni mo fẹ́, mo máa ń kọrin kẹ́lẹ̀. Mo máa ń kọrin kẹ́lẹ̀.

Ibi wo lo fẹ́ràn láti lọ jù? Ibi tí mo fẹ́ràn láti lọ jù ni ilé ìjọsìn. Nítorí wipé tí mo bá lọ ilé ìjọsìn àwọn ètò lórísìírísìí tí ó má ń ṣẹlẹ̀ ní ilé ìjọsìn yí ó má ń jẹ́ kí inú mi dùn gan an ni. A máa n jẹ́ kí ayọ̀ mi máa kún bí pé ká kọrin, bí ká gbàdúrà, bí ká fò sókè, bí ká gbọ́ wàású, gbogbo àwọn ǹkan wọ̀nyí ló má ń jẹ́ kí inú mi dùn. Tó sì jẹ́ wípé kò sí ibòmíràn tí mo ti lè rí ànfàní láti lọ láti máa gbọ́ àwọn ǹkan wọ̀nyí. So ilé ìjọsìn jẹ́ ǹkan tí ibi tí mo fẹ́ràn láti máa lọ jù, tí mo sì rí wípé ó ibi tí ó dára fún mi láti lọ ni. Nítorí wípé ayọ̀ mi má ń kún tí mo bá ti lọ sí ilé ìjọsìn yí. Àti wípé àwọn ènìyàn a má maa máa rí àwọn ènìyàn lórísìírísìí kò ní jẹ́ èmi nìkan. Àwọn àwọn òmìran náà máa wà níbẹ̀. Ìdáhùn, ìbẹ̀erẹ̀, pípa kíkọ orin, gbígbọ́ wàású, gbogbo àwọn wọ̀nyí ló jẹ́ kí n fẹ́ràn láti máa lọ sí ilé ìjọsìn. So ìdáhùn mi ni pé bẹ́ẹ̀ni ilé ìjọsìn ni mo fẹ́ràn láti lọ jù.

Ṣé o ti bẹ̀rẹ̀ ìrànwọ́ láti ọ̀dọ̀ olùṣètò, olùṣètò ẹ̀rọ rí? Bẹ́ẹ̀ni o, ní àkámọyẹ ìgbà mo ti bẹ̀rẹ̀ ìrànwọ́ láti ọ̀dọ̀ olùṣètò ẹ̀rọ rí. Nítorí wípé ìgbà mìíràn rè tí mi ò ní ìgbẹ́kẹ̀lé kankan tàbí tí àwọn ǹkan kan tí mo ní láti ṣe ní kíákíá tó bá yọjú, màá ma bẹ̀rẹ̀ ìrànwọ́ láti ọ̀dọ̀ olùṣètò ẹ̀rọ. Nítorí wípé àwọn ohun ǹkan wọ̀nyí, àwọn olùṣètò ẹ̀rọ yìí ló lè ṣe ìdáhùn sí ìbéèrè ẹni kíákíá. So ìdáhùn mi ni wípé bẹ́ẹ̀ ni, mo ti ṣe bẹ̀rẹ̀ ìrànwọ́ láti ọ̀dọ̀ olùṣètò ẹ̀rọ rí ní àkámọyẹ ìgbà. Ìgbà mìíràn ga, màá tún máa bẹ̀rẹ̀ ní ìgbà tí àwọn ǹkan tí ó bá jẹ́ tó jẹ́ mo ní láti yanjú ní kíákíá tó bá yọjú. Àwọn ǹkan wọ̀nyí tí mo fi sọ pé bẹ́ẹ̀ ni, mo ti bẹ̀rẹ̀ ìrànwọ́ láti ọ̀dọ̀ olùṣètò ẹ̀rọ rí dáradára.

Ṣé, ṣe o ní ìforúkọsílẹ̀ ní ilé ìdárayá? Aaa, nígbà mìíràn mo ní ìforúkọsílẹ̀ ní ilé ìdárayá. Ìgbà mìíràn sì rẹ mi ò fi mo gbára ní, torí ìlú ibi tí mò ń gbé kò sí ilé ìdárayá lọ títí ní ìlú ibi tí mò ń gbé. Ṣùgbọ́n ní ibi tí mo máa ń ṣeré lọ, mo ní ìforúkọsílẹ̀ ní ibẹ̀ dára dára. Ìgbà mìíràn wàtì má máa kó àwọn ọmọ lọ tí a ó máa ṣeré káàkiri tí àwọn náà máa fi orúkọ wọn sílẹ̀. So ìdáàmi ni wípé mo ní ìforúkọsílẹ̀ ní ilé ìdárayá. Ní àká mo ye ìgbà ní a ti ṣe èyí tó dẹ̀ jẹ́ wípé inú wọn a máa ń dùn. Tábá ti wọ̀ n lọ sí ilé ìdárayá báyìí, a máa fi orúkọ wa sílẹ̀, a sì máa san owó a dẹ̀ ma wọlé. Tábá ti wọlé a ó rí àwọn ǹkan oríṣiríṣi tí ó lè mú wa inú wa dùn a dẹ̀ máa lọ máa wò. So ìdáhùn ni pé bẹ́ẹ̀ ni mo ti fi mo ní ìforúkọsílẹ̀ ní ilé ìdá.

Ṣé o máa ń kọ̀wé pẹ̀lú ọwọ́? Bẹ́ẹ̀ni o, mo máa ń kọ ìwé pẹ̀lú ọwọ́. Igba míràn lelé yìí mo ma ń kọ ìwé pẹ̀lú kọ̀ǹpútà, ṣùgbọ́n àwọn ìgbà tí mo ma ń kọ ìwé pẹ̀lú ọwọ́ ló pọ̀ jù. Igba tí mo bá ń kọ ìwé pẹ̀lú ọwọ́ yìí, mo máa ń rí dájú wípé mo fi ojú sí nǹkan tí mò ń kọ. Ní ìgbà míràn sì rèé màá má a kọ̀wé pẹ̀lú ọwọ́ ní à ti rójú u bọ́ọ̀dù àbí láti inúu kọ̀ǹpútà. Igba míràn sì rẹ, mo ma ń kọ ìwé pẹ̀lú kọ̀ǹpútà tí mi ò ní kọ ìwé pẹ̀lú ọwọ́. Igba tí mo ma ń kọ ìwé pẹ̀lú ọwọ́ ni ó pọ̀ jù. Igba míràn mo lè máa kọ ìwé pẹ̀lú ọwọ́ kí ma wò órí kọ̀ǹpútà kí ma kọ ìwé kí ma kọ̀wé pẹ̀lú ọwọ́ sílẹ̀. Igba míràn sì rẹ, mo ma ń rí dájú wípé àwọn nǹkan tí mò ń ṣe, mo máa ń fi ọkàn báa lọ. Kíkọ ìwé pẹ̀lú ọwọ́ jẹ́ àwọn nǹkan tí mo fẹ́ràn láti máa ṣe nítorí wípé a máa jẹ́ kí ọwọ́ ènìyàn yá gárágára. So ìdáhùn mi ni wípé bẹẹni mo ma ń kọ̀wé pẹ̀lú ọwọ́ ní àìmoye ìgbà.

Kí ni àwọn ohun tí o féràn lórí písà? Àwọn nǹkan tí mo féràn lórí písà ni bí i àwọn àlùbọ́sà, kárọ̀tì, àwọn ẹran lórísìíríṣìí àti àwọn ketchup, mayonnaise, àwọn nǹkan orísìíríṣìí tí ó níṣe pẹ̀lú kí ó mú kí písà dùn. Àwọn nǹkan wọ̀nyí ni mo féràn ní orí písà. Ìgbà mìíràn wọn a sì máa féràn potato. Àwọn potato tí wọ́n pè ní Irish potato yìí, mo féràn rẹ̀ lórí písà torí ó máa ń jẹ́ kó dùn. Then cheese, cheese yìí ó máa ń tún jẹ́ kí písà kó tún dùn púpọ̀ púpọ̀. Mo féràn bí àwọn nǹkan tí wọ́n pè ní cheese yìí, mo féràn bó ṣe máa ń fà tó bá gbé sókè tó máa fà doro, mo féràn rẹ̀. So àwọn nǹkan tí mo féràn ní orí písà rẹ̀ ni èyí. Mo dẹ̀ fẹ́ràn láti máa jẹ písà dáradára. A máa jẹ́ kí ohunkóhun kan dùn, a máa jẹ́ kí àwọn àpéjọpọ̀ kó dùn. Tí ẹ bá ń jẹ písà kí ó mú ọ rẹ rẹbi méjì àbí mẹ́ta lọ́wọ́ kó jókòó tí kí ni wọ́n dùn lọ tí jẹ.

Kí ni ohun mímu tí o fẹ́ràn jù? Ohun mímu tí mo fẹ́ràn jù ni omi. Omi jẹ́ ǹkan pàtó tí mo fẹ́ràn láti má a mu. Nítorí wípé gbogbo ǹkan ló dùn, ṣùgbọ́n omi òun ló dára jù láti má a mu. Mo fẹ́ràn láti má a mu omi gan lọ́pọ̀ ìgbà. Kódà tí mo bá lọ sí ibi ìnáwó, màá máa mu omi. Nígbà tí wọ́n bá kó àwọn ọtí ẹlẹ́rìndòdò mìíràn oríṣiríṣi kalẹ̀, ǹkan tí èmi máa ń na wọ́n mu ni omi. Nítorí wípé omi ń dára púpọ̀, ó ń ṣara lóore àti wípé ò sí, kí n, omi ò jẹ́ àwọn ǹkan tó lè lọ fa àìsàn sí inú àgọ́ ara. Ìdí èyí ni mo fi fẹ́ràn omi láti máa mu omi lọ́pọ̀lọpọ̀. Ìgbà mìíràn tí a bá fún mi ní àwọn ǹkan elẹ́rìndòdò tó dùn yìí, màá máa sọ wípé, rárá omi ni kí ẹ fún mi. Nítorí wípé omi yìí a máa jẹ́ kí ara máa ṣe jípépé, a sì máa jẹ́ kí inú ènìyàn dùn. Omi ni ó jẹ́ àwọn ǹkan tí, ǹkan tí ó tó ń ṣe ara lóore jùlọ. Nítorí ìdí èyí, omi ni mo fẹ́ràn ní mímu jù.

Irú orin wò ni o fẹ́ràn gbọ́? Irú orin tí mo fẹ́ràn láti gbọ́ ni orin gospel. Orin gospel yìí ó máa ń jẹ́ kí inú mi dùn, ó máa ń jẹ́ kí ara mi yá. Nítorí wípé tí mo bá ti ń gbọ́ orin yìí, a máa jẹ́ kí ń máa ní àmúnúdùn àti pé kí ọkàn mi máa balẹ̀. Màá dẹ́ máa rí ìwé ọ̀run. Nítorí náà àwọn orin Krìstẹ́nì, orin gospel ni mo fẹ́. Paapàjùú orin eni tí à ń pè ní Dùnsìn Oyekán yì, mo fẹ́ràn láti máa gbọ́ orin rẹ̀ gidigidi ni. Nítorí wípé orin rẹ̀ a máa ṣe ẹ̀mí lọ́ore. Nígbàkúgbà tí mo bá ti ń gbọ́ orin yìí, inú mi má ń dùn, ayọ̀ mi má ń kún. Orin gospel yìí a máa jẹ́ kí ń máa wo bí ìrí ọ̀run ṣe rí. A máa sì jẹ́ kí ọkàn mi balẹ̀ wípé Ọlọ́run ń gbọ́ àdúrà ni gbogbogbò. So ìdí èyí, orin gospel ni mo fẹ́ràn. Orin ẹ̀mí tí à ń pè lorin gospel ni mo fẹ́ràn láti gbọ́.

Orin wo ni o fẹ́ràn jù? Orin tí mo fẹ́ràn jù ni orin gospel. Mo fẹ́ràn orin gospel láti má a kọ ní gbogbo ìgbà nítorí wípé orin yìí a má a jẹ́ kí inú mi má a dùn, a má a jẹ́ kí ara mi ó yá gágá. Ní gbogbo ìgbà tí mo bá ti ń gbọ́ orin yìí, inú mi má n dùn ni gan ni. Orin gospel yìí, àwọn orin gospel tí mo ti fẹ́ràn láti gbọ́ ni orin Dusin Oyekan. Ó má n kọrin ẹ̀mí. Olórin ẹ̀mí ni ọkùnrin yìí. Mo sì máa n fẹ́ràn láti gbọ́ orin ẹ̀ nítorí wípé a máa jẹ́ kí n wà nínú ẹ̀mí ní gbogbo ìgbà tí mo bá ti n gbọ́. Arákùnrin náà ó dára púpọ̀ nítorí wípé gbogbo ìgbà tí mo bá ti n gbọ́ orin ẹ̀ ni a má a jẹ́ kí a máa wọ inú ẹ̀mí, a sì máa jẹ́ kí n rí ìrírí ọ̀run. Orin ọkùnrin náà ó sì máa n jẹ́ kí inú mi ó dùn ni. Tí nbá ti n sùn tàbí tí mo bá ti n fọṣọ àbí tí n bá ti n ṣe iṣẹ́ kí iṣẹ́ ni mo máa n fẹ́ràn láti gbọ́ orin yìí.

Ṣé o ti lu eti rẹ? Bẹ́ẹ̀ni, mo lu eti mi. Kọ́dà mo ti lu eti mi ní àti igba ti mo ti wà kékeré, mo sì máa ń lo iyẹ́tí tí mo bá ti lu eti. So ìdá wun mi ni wí pé bẹ́ẹ̀ni, mo ti lu eti mi láti ìgbà tí mo ti wà ní kékeré.